Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákéjì torí oun ní mo ń lòjú. Mo máa ń fi ṣiṣẹ́ fún iṣẹ́ ilé ìwé. Mo máa ń lò ó, mo máa fi ṣiṣẹ́ fún ọ́fíìsì mi ní ọ́fíìsì mi ní ilé iṣẹ́ mi nílé ẹ̀kọ́ láti wà àwọn ǹkan tí màá fẹ́ ṣe kíni àbí tí nǹkan bá rújú sí mi. Mo máa ń lò ó kí n máa fi le tètè dórí nǹkan tí mo fẹ́ ṣe ṣe. O máa ń ràn mí lọ pupọ́ o múṣẹ́ mi yára kíákíá.

Lérò mi kì ídí táa fi ń bọ̀wọ̀ fún àgbàlagbà ni nítorí ǹkan tó tọ́ tó sì yẹ ní. Ìwé bíbélì sọ pé kí á bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà, kí á bọ̀wọ̀ fún àwọn òbí wa, kí a bà fi le pẹ́ nílé ayé, nílé èrùpẹ̀. Tó tá bá bọ̀wọ̀ fún àgbàlagbà, èyí à ń fa ègún à bá ń fi èpè sí orí ara wa. Wọ̀nyí ṣe pàtàkì ká bọ̀wọ̀ fún wọn kí a bá fi lè gba ìbùkún lẹ́tọ̀ọ́dọ̀ ẹnu wọn. Torí ẹni tí kò bá bọ̀wọ̀ fún àgbàlagbà, ọmọ ọ̀hún ó setán àti parun.

Tí mo bá ń ṣe, tí ọmọ bá ń ṣàìsàn ni pé màá gbé lọ sí ilé ìwò, màá kọ́kọ́ gbàdúrà fún, tí n bá ti gbàdúrà fún, màá gbé lọ sí ilé ìwòsàn, má ṣe gbé lọ sí ilé ìwòsàn. Màá fún un ní, màá gbe lọwọ káwọn dókítà bá ń yẹ̀wò nǹkan tó bá ń ṣe, láti yẹ̀wò nǹkan tó bá ń ṣe. Wọ́n á fún mi ní òogùn, tí wọ́n bá ti fún mi ní òogùn, òògùn tí wọ́n bá sọ wípé má ṣe, tí wọ́n bá sọ wípé má lò fún, mà má lò fún. Màá ra oúnjẹ fún un kó má jẹun bá ti lòògùn, bá ti jẹun tán, màá lò òògùn fún. Tó bi mo se maa n tọ́jú aláìsàn nu, màá sì jẹ́ kí agbègbè rẹ̀ kó wà clean àti kó wà neat kó má dọ̀tí. Kara rẹ ba fi le padà sipo.

Ǹkan tí mo máa ń jẹ ní àárọ̀, mo máa ń jẹ breakfast bí ọwọ́ rí nǹkan bí seven, eight, si nine àbí ten. Nígbà mí ni mo máa ń jẹ oúnjẹ àárọ̀. Nígbà mí mo máa ń jẹ rice, rice and, rice and beans. Láàárọ̀ kùtù pẹ̀lú dòdò àbí nígbà mí máa ń kókó mu tea and bread kí n fi ṣe breakfast. Ti n bá ti fi tea and bread fi ṣe breakfast. Maa ronu nǹkan tí màá jẹ́ lọ́sàn án, àti alé.

Ǹkan tí mò ń mu ń gbogbo ọjọ́ ni mo ma ń mumi ní gbogbo ọjọ́, mo sì ma ń mu Bigi Apple, èyíi juice Bigi Apple, mo ma ń mu ú, láàárọ̀ kù, mo ma ń mu ú ní ọjọ́ kan. Omi ni mo máa ń mu jù lójoojúmọ́ torí omí ní iṣẹ́ gidi tó ń ṣe lára, torí drinks yẹn tí nbá mu ú jù ó ma ń fa jẹ̀díjẹ̀dí ó sì máa ń fàbọ̀ sára kó má di pé èèyàn óò ní problem pẹ̀lú back spine. Ìyẹn ọ̀pá ẹ̀yìn kí èèyàn má nìí jẹ̀díjẹ̀dí.

Tí máa fẹ́ rìn ẹsẹ̀ ní àsìkò ní agbègbè mi, boya ti n bá fẹ́ rìn ẹsẹ̀ dé ojúṣè é jìnnà díẹ̀ torí ó máa ń gba bí nǹkan bí thirty minutes, ní ǹkan bí twenty minutes, ní ǹkan bí ten to fifteen, no, no, fifteen to twenty minutes. Ní agogo máa fẹ́ rìn agogo mi, má sì fẹ́ rìn lọ kí àwọn ọ̀rẹ́ mi, iyen tó wà ní òkè odò mi. Ó máa ń gba bí nǹkan bí twenty minutes sí thirty minutes ní kí n tó dé ibi bẹ́ẹ̀. Èmi àti àbúrò mi àbí àti orẹ̀mi la jọ máa ń ló.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rin àtẹ̀gùn gidigidi. Mo máa ń rin ní òwúrọ̀ tàbí ní ìrọ̀lẹ́. Tí mo bá rin, ara mi máa yá, orí mi sì máa ń balẹ̀. Rin àtẹ̀gùn dára fún ìlera. Ó máa ń mú kin in ronudáadáa.

Lẹ́yìn àìsàn gígùn, agbára mi padà díẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ń jẹun dáadáa, mo ń mu omi púpọ̀ mó sì ń sinmi dáadáa, ẹbí mi ràn mí lọ́wọ́ gidigidi mo tún máa ń rìn kéré kéré, kẹ́rẹ́kẹ́rẹ́ ní òwúrọ̀. Báyìí ni mo ṣe ní agbára padà. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Rárá o, èmi kì í, rárá èmi kì í jẹ́ tí kò jẹ ẹran. Èmi ń jẹ ẹran ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Mo fẹ́ràn ẹ̀ja àti ẹ̀fọ́ ju. Nígbà mii mo máa ń gba ìyànjú láti dín ẹran kù fún ìlera mi ṣùgbọ́n èmi kì í ṣe vegetarian pátápátá.

Tí má lè yín ǹkan padà ní agbègbè mi, bí èèyàn ṣe ń ṣe àti bí ilé wa ṣe rí ni mo máa yí padà ní agbègbè wa. Ohun tó ṣe padà ilé wa torí ilé wa, òun ó ti pẹ́ bó ti e jẹ pe ó sì fine òun, kò fine lọ títí ilé wa. Báwo èèyàn ṣe ń ṣe lágbègbè wa nítorí àwọn míì ṣe ń jà lọ́wọ́ àwọn mi, wọ́n ń jà tán ṣe rawọn, àbí? Kì í yí ojú ọ̀nà, iná wa, iná àwọn nǹkan tí ń làìkí kì í yíi padà. Ìna wa, sáfìsì wa, nẹ́tọ́ọ̀kì wa, àdúgbò wa, ilẹ̀ẹ́lẹ̀, ọ̀nà ojú ọ̀nà wa gbogbo ẹ̀ ní làìkí.

Àjọyọ̀ ìdílé jẹ́ àjọyọ̀ to jẹ́ pé ilé àti ara, àwọn ọ̀rẹ́ àti ẹbi náà wà tán pe jọ́ ta jọ́ ṣe ẹni tó bá jọ̀. Bó ṣe ìnáwó ni o, bó ṣe ìná ìsọmọlórúkọ ni o, bó ṣe wedding ni o, gbogbo wa, àjọ pe jọ ni. Kaba fi lè bá ẹni tó ń ṣe ìnáwó, kaba fi lè bá a yọ̀.

Ìgbà ti mo ba fẹ wo ojú àwòrán lojoojumọ ni mo maa n wo ki n fi wo ara mi ki n wo bi mo se ri. Nígbà wo máa wò ó kí n fi wò àwọn ẹbi mi kí n fi rántí, kí n máa fi ṣe rántí tí mo máa fi ṣe rántí tán tóri o ti pẹ ta tí ríra last. Ojoojúmọ́ ni mo sábà máa ń wo ojú àwòrán kí n ba fi lè wò bí ojú mi ṣe rí àti bí ara mi ṣe rí bi mo sì ṣe yípadà tí mo ti ní ìyè yípadà lára àti ojú.

Ọ̀rọ̀ tí mo fẹ́ràn kí n máa sọ ni pé bóyá tí ẹnìkan bá ṣe nǹkan, àbí ẹni tó bá ṣe nǹkan tó fọ́ní, máa sọ "as how now" "eléyìí dùn lẹ́nu mi, ó sì dùn létì mi." Nítorí kí àwọn ẹni tó ṣẹ̀ ẹ́ tó bẹ̀rè rẹ̀ gangan. Nígbà mí mo máa ń sọ knowingly and unknowingly ti ń sọ, nígbà tí ìgbà àìmọ̀, àti ìgbà tí mo mọ̀ ti ń sọ, eyì dùn létì mi lọ́pọ̀lọpọ̀. Ó láwọn ọ̀rọ̀ mi tí mo lé, tí mo máa ń sọ, tó máa ń dùn bọ̀. Mo lè gbàgbẹ́ ẹ̀ bọ̀ èyí tí mò ń sọ ní àsìkò yìí jù nìyẹn.

Ní inú ìdílé mi, a máa ń lo oyin láti àti lẹ́mọ̀nù fún ẹ̀kọ́, fún ikọ́. Tí ẹnikẹ́ni bá ń ṣe ikọ́ tàbí ọ̀fún bá ń dùn, a máa ń bu oyin, oyin mọ́, omi gi, omi gbígbóná àti lẹ́mọ̀nù. Òògùn yìí dáa gidigidi.

Ọjọ́ mi mo máa ń bẹ̀rẹ̀ ní agogo mẹ́fà òwúrọ̀. Mo máa ń gbàdúrà, mo sì máa ń wẹ̀. Lẹ́yìn náà, mo máa ń jẹun àárọ̀, mo sì lọ sí ibi iṣẹ́. Mo máà ń padà wá sí ilé ní ìrọ̀lẹ́. Mo máa ń sinmi díẹ̀, mo sì máa ń ka ìwé. Lẹ́yìn náà, lẹ́yìn náà mo máa ń sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé àwọn oníbàárà tuntun nígbà míì. Mo máa ń pè wọ́n láti ṣàlàyé iṣẹ́ ẹ wa fún wọn àti láti mọ ohun tí wọ́n fẹ́. Nígbà míì mo máa ń fi ránṣẹ́ sí wọn. Ó sì ṣe pàtàkì láti bá àwọn oníbàárà wa sọ̀rọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ díẹ̀ nípa ìrànlọ́wọ́ àkókò. Bí ẹnikẹ́ni bá farapa, ó yẹ kíí. A tẹ̀ẹ́ lọ́wọ́, ká ràn-án lọ́wọ́. Kí a sì fún-un. Ká fún-un. A fún-un. Ọgbẹ́ náà, a sì pe doctor, a ṣe ibí tó bá farapa a mú-un. Ẹ̀mi ni spírìtì àti àwọn ǹkan tí a lò sí tí ó fi ṣe kiní ta fi pe doctor pé kí wọ́n wá wò ó ta fi pe àwọn kiní ìmájẹ́ńsí kiní kí wọ́n wá gbe.

Ohun tí ó bá bàjẹ́ nílé mi bí mo ṣe máa ń tún ti ní pé màá kọ́kọ tu wò tí n bá ti tú wò, màá check ẹ́ to bá jẹ́ ǹnkan tí mo lè ṣe fúnra mi ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti tún àwọn nǹkan mii ṣe. Nígbà mii tó bá jẹ́ dìskì ní to bá bàjẹ́ màá wo inú rẹ, màá ti rí pé nǹkan tó bàjẹ́ ni, màá tún ṣe bọ̀, ti n ba ti rí pé ò kọjá agbára mi, maa gbe lọ sọ́dọ̀ àwọn ẹnjíníà, àwọn èyí tí wọ́n ń pè ní rédíónìkì bá tún ṣe.

Eh, mo mọ, bẹ́ẹ̀ mo mọ orú, mo mọ̀ túmọ̀ orúkọ ọ̀ mi. Orúkọ mi túmọ̀ sí ẹni tí ó máa ń sọ òdodo tó sì ma ń sọ òtítọ́, òun nì túmọ̀ orúkọ mi. So ẹni tó bá ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n ma wò pé ẹni tí ò gbọ́ ń.

Bẹ́ẹ̀ni mo ti fún yan ní ẹ̀jẹ̀ rí, mo ti fún yan ní ẹ̀jẹ̀ ni àwọn ara ẹbí mi kan ni mo fún mi ẹ̀jẹ̀ mi nítorí pé ó lilo rẹ̀. Wọ́n sì béèrè lọ́wọ́ mi pé wọ́n ń béèrè lọ pé mi tá lọ mo sọ wipé ṣé wọ́n le mú lára ẹ̀jẹ̀ mi, wọ́n sì lò ó fún un. So bi mo se fún yẹn ní ẹ̀jẹ̀ ni ará ẹbi mi ni mo fún.

Iṣẹ́ tí ó wù mí ni iṣẹ́ báṣẹ́ máa ń kọ kọ̀ǹpútà lórí ẹ̀ka bí wọ́n bá ṣe ń lọ ayélujára, yìí artificial intelligence. But nkàn tó wà, ǹkan tó dé tí mi ò tí fi se ní tàbí tí mi ò se, torí pé mi ò ní kọ̀ǹpútà kankan, mi ò ní system láti, láti se. Torí èyí tí mò ń lò tí bájẹ́ tó mọ̀, ṣiń w'owó tí màá fi ra imii, mi òmíràn. So reason nuu tí n ṣe ti bẹ̀rẹ̀ ó sì wù mí lọ́kàn lọ́kàn gidi gidi.

Ọ̀rọ̀ tí ẹnìkan nínú ìdílé máa ńsọ nígbà gbogbo ni ọ̀rọ̀ nípa bí ilé baá se kọ́ ilé àti baá se bí ayé é wa yó se yí padà ni a máa nsọ jú ní ilé, ẹni tò sì máa nsọ náà ni àbémí má náà ma ń sọ bí ayé wa ó ṣe ní ìtumọ̀, bí ó ṣe níyànjú.

Tí àwọn éeyan bá fẹ́ bá àra wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀, wọ́n máa n wa kó jẹ́ pé wọ́n á ríra wọn ní ojúkorojú àbí ki won ran lẹ́tà, but lẹ́tà o mo n pé, ó máa lò oṣù ńgbami ko to dọdọ ẹni te fẹ́ ba sọ̀rọ̀. Ero ayélujára ti wà báyìí nísin to jẹ́ pé tó bá fẹ́ bá eeyàn sọ̀rọ̀ o kan lé fi fóònù, o fi pé àbí ko mẹ́sejì rẹ lórí wásapù ko bá sọ̀rọ̀, àbí orí tiktok, orí social media, o lè báa yàn sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì báyìí.